Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ohun tí mo máa ń gbọ́ náà ni tí mo sábà máa ń gbọ́ jù tí mo bá wà nínú ọkọ̀ tí mo bá ń lọ síbí kan, òun náà ni orin. Ẹ̀hen, orin ni mo máa ń gbọ́ jù tí mo bá wà nínú ọkọ̀ torí tí mo bá ń gbọ́ orin, ó máa ń jẹ́ kí ìrìn àjò náà kí kó dùn. Ẹ̀hen, kò ní jẹ́ kí ìrìnàjò náà kó tètè su mi. Ó máa ń fún mi ní, fún mi ní, okun, ẹ̀hen, láti rinrìn àjò torí tí mo bá ń gbọ́ orin, orin, ó tún máa ń ru mí sókè. Ẹ̀hen, ìyẹn fún mi láti fẹ́ràn láti máa gbọ́ orin tí mo bá wà nínú ọkọ̀ tí mo bá ń rìnrìn àjò. Tó bá dẹ̀ jẹ́ pé àárín ìlú ni mo wà, tí mo wà ní ìlú tii ṣe pé mò ń rìnrìn àjò, mo tún máa ń gbọ́ àwọn ìròyìn. Máa gbé sí orí ẹ̀rọ asọ̀rọ̀màágbésí tí a ń pè ní rédíò. Ẹ̀hen, mà á máa gbọ́ ìròyìn kí láti mọ àwọn nǹkan tó ń lọ ní orílẹ̀ èdè àti ní inú ìlúu wa. Ẹ̀hen, tàbí tí mo bá dẹ̀ rí ètò tí wọ́n ń ṣe náà ní orí rédíò, mà á gbé sí ibẹ̀, mà á máa gbọ́ láti fi máa mọ àwọn tó ń lọ káàkiri ìlú. Ẹ̀hen, àwọn nǹkan tí mo máa ń gbọ́ tí mo bá wà nínú ọkọ̀ niyẹn máa gbọ́ orin, máa gbọ́ ìròyìn tàbí kí n máa gbọ́ ètò tí ó bá ń lọ.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ehn, ìsinmi oúnjẹ ọ̀sán mi tí mo bá ti wà lẹ́ ibi iṣẹ́, tí mo wà ni ibi iṣẹ́ tí àsìkò ìsinmi láti lọ jẹun bá tó ní ọ̀sán, iye àkọ́kọ́ tí wọ́n má ń fún wa náà ni kò ju wákàtí kan lọ. Ehn, wákàtí kan ni wọ́n má ń fún wa. Wákàtí kan yẹn má ń wáyé ní àti ago kan títí di ago méjì ọ̀sán. Ìgbà yẹn ni onkaluku máa lọ sinmi láti lọ ṣe àwọn nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. Ehn, àti jẹun náà kò lè lọ ju, ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún lọ. Àwọn àsìkò tí ó bá kún náà ni màá fi sinmi tí oúnjẹ ó fi rọ̀lẹ́ kó tó di pé iṣẹ́ tún máa tẹ̀síwájú. Torí tí èèyàn bá jẹun tán tí kò bá sinmi, oúnjẹ náà kò ní, kò ní lọ̀lẹ́, kò ní digest, ehn, oúnjẹ náà lè sápayàn ní orí ti ó dẹ̀ lè tó tó lè ṣe ìbàjẹ́ sí ago ara tí, tó lè ṣe ìbàjẹ́ sí ago ara. Iyẹn ni ó má ń mú mi láti lo wákàtí kan ìsinmi tí a má ń fi jẹ oúnjẹ ní ọ̀sán. Mo má ń lo dáadáa. Ìgbà miì tí oorun bá kun mi lẹ́yìn tí mo bá ti jẹun tán, màá sáré sùn, màá rẹjú diẹ tí sinmi sinmi sá máfi pé wákàtí kan. So iye ìgbà tí ìsinmi ọjọ́ ọ̀sán mi má ń gbà, wákàtí kan tí ibi iṣẹ́ má ń fún wa náà ni mo má ń lò.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Ah, irú orin tí mo fẹ́ràn gbọ́ o pọ̀ lóríṣiríṣi. Ẹ̀hẹn, àwọn orin tí mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́, orin tí mo bá sì fẹ́ gbọ́ náà ó máa jája jẹ irú ipò tí mo bá wà, tí mo, tí eléèbò pè ní mood tí mo bá wà láti gbọ́. Ẹ̀hẹn, àwọn eré tí mo fẹ́ràn sí náà ni, mo láìkì àwọn orin highlife. Ẹ̀hẹn, tó bá jẹ́ àwọn highlife, mo láìkì ní láti máa gbọ́. Àwọn orin tó bá jẹ́ orin hip hop náà, mo láìkì láti máa gbọ́ àwọn hip hop tí àwọn olórin wa ní orílẹ̀ èdè tí wọ́n máa ń kọ. Àwọn bíi irú Davido, Wizkid. Ẹ̀hẹn, mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin wọn. Àwọn tó bá dẹ̀ jẹ́ oní Fuji náà ni àwọn orin bíi irú orin Wasiu Ayinde. Ẹ̀hẹn, mo nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin ẹ. Tó bá dẹ̀ jẹ́ titi orin titi ẹ̀sìn, eléèti a pè ní gospel music náà ni mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ àwọn yẹn náà. Àwọn bí i ti, ẹ́ n, Tope Alabi, àwọn Bọ́lá Àrẹ, Ìyá Bọ́lá Àrẹ, mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ irú àwọn orin yẹn náà. Ẹ̀hẹn, irú àwọn orin yẹn là mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Èh, àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ náà ni àwọn tí mo máa dárúkọ yìí. Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, òun náà ni tí mo bá rí àwọn èèyàn láti tímílẹ́yìn láti ṣiṣẹ́. Eléyìí tí àwọn olóyìnbo ń pè ní support. Tí mo bá rí àwọn èèyàn láti tímí lẹ́yìn láti ṣiṣẹ́ tí ìmọ̀ wa sọ́kàn. Ìmọ̀ wa tí ó sọ́kàn, tí kò sì gbọ́ mi sí, gbọ́ mi ò tó, tí kò sá rí yàn jiyàn. Èhèn, ó máa ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ dáradára torí tí gbogbo wa bá ṣiṣẹ́ tara, tara tara, èhèn, a máa le è, a máa lè rí èsì tó dára ní ẹnu iṣẹ́. Àwọn tó tún máa ń fún mi ní ìtara náà ni tí ó bá di ibi tí, tó máa ń fún mi ní ìtara náà ni pé tó bá ti di ẹ̀yìn òpin ọdún, àwọn ilé iṣẹ́ máa wo bí èèyàn bá ṣe ṣiṣẹ́ sí, pé èèyàn bá ṣe ṣiṣẹ́ takuntakun sí ní àárín ọdún. Ẹ̀ wọ̀n máa ń, wọ́n máa yẹ irú ẹni bẹ́ẹ̀ sí pẹ̀lú owó. Wọ́n dẹ̀ tún máa fún wọn ní award of recognition. Wọ́n máa ń fún iru àwọn èèyàn. Ìyẹn náà jẹ́ ara nǹkan tó máa ń fún mi ní ìtara láti fi lè jara mọ́ iṣẹ́ dáadáa. Kí èmi náà ba à lè wà lára àwọn òṣìṣẹ́ tí ó tó ṣiṣẹ́ dáadáa ní ọdún. Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni àwọn iyen.

Ehn, báwo ni o se máa ń rántí àwọn àdéhùn rẹ? Ehn, bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn tí mo bá ṣe náà ni pé Ọlọ́run ló máa ń ràn mí lọ́wọ́ láti rántí. Àmọ́ kó tó dìgbà ẹ náà, àwọn àdéhùn tí mo bá sì ń gbà ni mo máa ń fi sọ́kàn. Ehn, mo máa ń fi sí ọkàn. Òun ni mo fi máa ń rántí. Àwọn èyí tí mo bá dẹ̀ rí pé ó máa ń ṣe ju kínní lọ láti fi sí ọkàn, àwọn wọ̀nyẹn mo máa ń kọ́, màá kọ wọ́n kalẹ̀ sí inú ìwé tí màá fi le máa rántí, tàbí kí n fi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí àwọn elétélé ìbò pè ní reminder. Ehn, màá ṣẹ́tí reminder sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti máa fi rán mi létí. Ehn, ǹkan mìíràn tí mo tún máa ń ṣe náà láti rántí àwọn àdéhùn mi náà ni pé, màá sọ fún àwọn tó bá súnmọ́ mi, bíi irú àwọn àbúrò àti àwọn òbí mi. Màá, mo lè sọ fún àwọn yẹn náà pé, "Àá tó bá ti jí ìjọ bayìí o, ẹ rán mi létí ǹkan báìbàì tí mo ní mo fẹ́ ṣe o." Ehn, àwọn yẹn làwọn ǹkan tí mo fi máa ń rántí àwọn àdéhùn mi tí mi ò fi nígbàgbé. Nítorí tí mo bá gbàgbé, aah, ó máa dùn ni. Àwọn ǹkan tí mo máa ń ṣe láti rántí àwọn àdéhùn mi náà ni yẹn. Màá sọ fún àwọn tí ó súnmọ́ mi, màá kọ́ kalẹ̀, màá fi sí ọkàn, tàbí kí n ṣẹ́tí alámò reminder sí.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá n dúró de nǹkan? Àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan náà ni pé, ibẹ̀ ni ọkàn mi máa ń wà ó. Tí mo bá dúró de nǹkan báyìí, ibẹ̀ ni ọkàn mi máa ń wà. Ó di ìgbà tí nǹkan yẹn bá ti ó tẹ̀ mí lọ́wọ́, ìgbà yẹn ni ọkàn mi a tó kù o ní bẹ̀. Àmọ́ tí mo bá ń dúró de nǹkan iná tí mo bá rí pé ọkàn mi ti ń wà níbẹ̀ jù, láti má fi, láti má fi jẹ kó di pé a di nǹkan tó lè máa kó runu si mí lọ́kàn, màá wá àwọn nǹkan tí mo lè máa ṣe tó kàn mi ó fi ṣi jẹ kó ní bẹ̀. Irú àwọn nǹkan tí mo lè máa ṣe náà ni bí kí ń wá ìwé tí mo lè máa kà, ẹ́ tí màá máa ka iwe jẹ́ẹ́jẹ́. Mo de tún lè wò náà pé kí ń wá orin láti máa gbọ́ orin. Ìyẹn náà tún máa jẹ́ kí ọkàn mi tún kùo níbẹ̀ dẹr. Ìtàn tí mo tún lè máa ṣe náà ni bo ya kí ń wá iṣẹ́ tí mo máa ṣe. Kí ń wá nǹkan tí mo máa ṣe tó sá máa jẹ́ kí ọkàn mi fi kù o ní ibẹ̀. Àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn nígbà tí mo bá ń dúró de nǹkan tí mo bá dẹ́ tún dúró de náà. Ẹni tí ó ló ń fẹ́ ṣe, tó bá yí pé nǹkan tí èèyàn fẹ́ ṣe fún mi ni, màá rí pé mò ń pe ẹni yẹn láti máa fi rán le tí, títí dé ìgbà tó fi máa ṣe nǹkan yẹn fún mi.

Wákàtí mélòó ni o máà ń ṣiṣẹ́ lójojúmọ́? Wákàtí tí mo máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́, eléyi tí ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ oṣù, eléyu tí wọ́n yàn fún wa náà ni wákàtí mẹ́jọ, àbí wákàtí mẹ́sàn án. Wákàtí mẹ́sàn án ni ibi iṣẹ́ yàn fún wa. A máa wá lo wákàtí mẹ́jọ nínú wákàtí mẹ́sàn án yẹn. A má a fi wákàtí kan nínú mẹ́sàn án yẹn, a fi sinmi, a máa fi jẹun. Iṣẹ́ wa máa ń bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ àárọ̀. A ti dé ibi iṣẹ́ ní aago mẹ́jọ, iṣẹ́ máa bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn án títí di aago márùn ún ìrọ̀lẹ́. Tó bá ti wá di aago kan sí aago méjì, a á lọ sinmi láti jẹun. Kí okun bá tún lè dé padà láti fi tẹ̀síwájú láti máa ṣiṣẹ́. Àwọn ìgbà mìíràn dẹ́wàá tó jẹ́ pé a máa ń lo ju wákàtí tí ó yẹ ká lò lọ lẹ́nu iṣẹ́ léleyi tó jẹ́ wákàtí mẹ́sàn án. Àwọn ìgbà mí wà tí a máa ń lo jùlọ, ìyẹn tí ó bá jẹ́ pé ìdíwọ́ wà lẹ́nu iṣẹ́ bí irú ìgbà tí a bá ń ṣiṣẹ́ tí kò wá sí ina, tí iná bá wá dé ní àsìkò tí ó yẹ ká máa lọlé. A máa fikún wákàtí wa kí a bá fi lè raáyè láti parí iṣẹ́ tí a ń ṣe. Tó bá dẹ́ jẹ̀ pé àwọn ohun ẹ̀rọ tí a fi ń ṣiṣẹ́ náà ló ní ìṣòro, a máa, a á jókòó tì láti ṣe. Àmọ́ ẹyọ pọ̀ gba. La máa lo wákàtí mẹ́sàn án ni mo máa ń lo wákàtí mẹ́sàn án láti ṣiṣẹ́ ní ojoojúmọ́.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Ṣe tó bá jẹ́ ní ẹnu iṣẹ́ bí mo ṣe máa ń gba ìyìn. Torí Olúwa ló ni gbogbo ogò. Àmọ bí mo ṣe máa ń gba ìyìn tó bá jẹ́ ní ẹnu iṣẹ́ ni. Ehn, àwọn ẹye ọ̀run tí ó jẹ́ ọ̀gá wọn á pè mí. Wọn máa tà bà bé. Tó bá jẹ́ pé ìgbà tá a ṣe ìpàdé, ẹhẹ̀n, ìpàdé apapo òṣìṣẹ́, wọ́n máa pè mí. Wọ́n á darúkọ, ẹhẹ̀n, wọ́n á darúkọ, wọ́n á dẹ sọ àwọn ǹkan tí mo ṣe, àwọn àmúyẹ tí mo ṣe fún ilé iṣẹ́. Ìyìn tí wọ́n máa ń fún mi náà, òun náà ni pé wọ́n á ni kí àwọn ará ibi iṣẹ́ yòókù ẹlẹ́gbẹ́ ta ọjọ́ sí iṣẹ́ kí wọ́n pàtẹ́wọ́ fún mi, kí wọ́n pàtẹ́wọ́ fún mi. Tó bá wá di ní ìgbà ọdún àbí ní òpin oṣù, ya, wọ́n máa san ẹ̀kúnwọ́, wọ́n a fi kún owó oṣù mi. Ìmọrírì iṣẹ́ tí mo ṣe fún wọn, ẹhẹ̀n, wọ́n máa ṣe fún mi. Eléyìítí àwọn oloyìnbo pè ní bonus, ya, wọ́n máa ń fún mi fún mi. Àwọn ìgbà mi nílẹ̀ dẹ wà tó jẹ pé wọ́n á fi kún owó oṣù. Tí wọ́n bá rí pé mo ṣe dáradára ní ibi iṣẹ́, wọ́n á fi kún owó oṣù láti lè gbé orí fún mi, fún iṣẹ́ takuntakun tí mo ṣe ní ẹnu iṣẹ́. Nìtò àwọn ǹkan tí mi wọ́n àwọn ọlẹ iṣẹ́ mi máa ṣe fún mi ní ẹ láti fi, láti fi gba ìyìn ní ọ̀dọ̀ wọn fún iṣẹ́ takuntakun tí mo ṣe dáadáa ní ibi iṣẹ́. Tó bá dẹ̀ jẹ́ pé àti ọ̀dọ̀ èèyàn ni, tó jẹ́ pé ẹni tí mo ṣe nǹkan fún tó yàtọ̀ sí ibi iṣẹ́, eh ẹhn, wọ́n á wá dúpẹ́ lọ́wọ́ mi náà ni pé àwọn mọrírì ǹkan tí mo ṣe o, pé mo ṣe ohun tí wọ́n dúpẹ́ o.

Ṣé o ti lọ sóde rí? Àń, mo ti lọ sí òde rí dáadáa ni àmì ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ń lọ sí òde rí. Àwọn òde tí mo dẹ̀ máa ń lọ, oun nà ni àwọn òde ìnáwó tí a ti máa ń ṣe ìnáwó bíi ìnáwó ìgbéyàwó. Ẹ̀hẹn, ìkan lára àwọn òde tí mo fẹ́ràn láti máa lọ nìyẹn. Láti lọ yẹ àwọn ọkọ àti ìyàwó sí. Ẹ̀hẹn, ara òde tí mo tún máa ń lọ náà ni boyà awọn bíi ìpéjọpọ̀ Krìstẹ́nì elé ti àwọn oloyinbo ń pè ní concert. Ẹ̀hẹn, mo máa lọ sí àwọn òde àwọn yẹn náà torí mo fẹ́ràn àwọn ibi tí wọ́n bá tí ń kọ orin. Yáàlà tó bá ti ẹ jàjà jẹ àwọn orin yẹn. Ẹ̀hẹn, mo fẹ́ràn láti máa lọ sí irú àwọn òde bẹ́ẹ̀. Irú òde tí mo tún fẹ́ràn láti máa lọ náà ni kí n ṣeré lọ jáde, kí n lọ sí ìgboro, kí n lọ sí àwọn bíi park, àwọn bíi museum àbí àwọn bíi zoo ibi tí wọ́n máa ń kó àwọn ẹranko ọ̀sìn sí láti lọ wo bí wọ́n ṣe ń ṣe. Ẹ̀hẹn, àwọn òde tí mo máa ń lọ nìyẹn. Mo ti lọ sí òde rí dáadáa. Àwọn òde sì tún wà ní iwájú mi tí màá dẹ́ tùn lọ dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn rìn àjò fún iṣẹ́? Aah, ìgbà tí mo kẹ́yìn rìn àjò fún iṣẹ́, o ní oṣù àkọ́kọ́ ní inú ọdún tí a wà yìí. Ìgbà yẹn ni mo kẹ́yìn rìn ìrìn àjò fún iṣẹ́ torí iṣẹ́ yẹn ó wà ní òdì, ní ìlú mìíràn tí mo dẹ̀ ní láti lọ. Iyẹn ló mú kí àwọn ilé iṣẹ́ ibi tí mo bá iṣẹ́ ọ̀gá iṣẹ́ mi, wọ́n mú ká rìn ìrìn àjò lọ. A jọ lọ náà ni. A gbé ọkọ̀ ibi iṣẹ́ lọ. Ẹ̀ekan la lọ ìrìn àjò. Ẹ̀ẹ̀, àwọn ìrìn àjò wa náà dẹ̀ máa ń kú sí, ẹ̀ẹ̀, bóyá ta bá rí àwọn oníbàárà tí wọ́n fẹ́ ra àwọn nǹkan tí a ń tà. Tan fẹ́ ra àwọn tí oloyinbo n pe nì property, ẹ̀, tí wọ́n fẹ́ ra ilẹ̀ tàbí ilé ní ọ̀dọ̀ wa. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọjà ta ní nìtì property. Ìlú mìíràn ni àwọn nǹkan kookan kookán wà ní. Kì í ṣe gbogbo ẹ̀ ló wà lójúkan, àwọn mí i wà ní ìdálẹ̀. Ẹ̀hẹ̀n, ta bá dẹ̀ ti rí olùbára tí ó nífẹ̀ẹ́ sí láti ra nǹkan ní ọ̀dọ̀ wa, a yàn ra wa lọ pẹ̀lú ọkọ̀ ibi iṣẹ́. A á gbé olùbára náà lọ láti wá wo nǹkan tí ó fẹ́ rà láti jẹ kó mọ̀, láti bèèrè bóyá ó nífẹ̀ẹ́ sí. Ẹ̀hẹ̀n, àwọn nǹkan tí ó máa ń mú mi rin ìrìn àjò ni ẹ́hẹ̀, ìrìn àjò yẹn dẹ̀ tí mo dẹ̀ ti rìn náà. Ìgbà tí mo kẹ́yin rìn ìrìn àjò yẹn náà ni oṣù àkọ́kọ́ nínú ọdún yìí tí a pè ní January. Iyẹn ni mo kẹ́rìn ìrìn àjò fún iṣẹ́.

Gíga tó ga tó, gíga tí mo ga tó, gíga tí mo ga tó, mo ga tó ètí àwọn olóyìnbo pè ní six feet, ìwọ̀n bá ẹsẹ̀ mẹ́fà. Ẹ̀hẹn. Òní mo ga tó. Tí mo bá dúró sí ara ìlẹ̀kùn ẹnu ọ̀nà, àbáwọ ilé. Tí mo bá nà dúró ti lẹ́gbẹ́, díẹ̀ ìwọ̀n bá díẹ̀ ló máa ń kú ti orí mi, a fi kan orí ibi bẹ̀. Ìlẹ̀kùn àbáwọlé náà dẹ̀rí ó máa ń tó six feet. Ẹ̀hẹn. Ìwọ̀n bá ẹsẹ̀ mẹ́fà. Ó ní gíga tí mo ga tó. Àmọ́ mo sì ń ròná pé nígbà tí ó bá yá, tí ó bá sì ń lọ sí, ẹ́ẹ̀, gíga mi tún máa ju ìyẹn lọ tí ó jẹ́ pé ó sì tún máa ju ìwọ̀n bá ẹsẹ̀ mẹ́fà lọ, ó kan máa le díẹ̀ náà ni Ó ní gíga tí mo ga tó.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́, o náà ni ọ̀sẹ̀ tó kọjá. Torí a ti mu ọ̀sẹ̀ mìíràn báyìí. Torí ní ibi tí a ti ń ṣiṣẹ́, a máa ń fún wa ní àǹfààní láti kọ iṣẹ́ tí a bá fẹ́ ṣe. Ni ọ̀sẹ̀ yẹn, a máa ń kọ kalẹ̀. Ìgbà mi ná dẹ́ tùn wa, to je-- o dẹẹ tún pọn dandan fún wa pé tí ọ̀sẹ̀ yẹn náà bá ti parí, a tún kọ bí a ṣe ṣiṣẹ́ sí eleyi tí àwọn olóyìnbo pè ní report. Ẹ̀hẹn. A máa ń kọ, ó pọn dandan fún gbogbo wa ní ẹnu iṣẹ́ láti kọ́ kalẹ̀. Ó láfi máa mọ bí a ṣe ń ṣiṣẹ́ sí, bí iṣẹ́ ṣe ń tẹ̀síwájú, bí a ṣe fẹ́ ṣiṣẹ́ sí, láti fi báa le mo àwọn nǹkan tí ó kàn tí a máa ṣe ní ẹnu iṣẹ́. A dẹ́tùn máa mọ bá ṣe máa gbé kalẹ̀. Ẹ̀hẹn. Ìyẹn ló mú mi kó jẹ́ pé ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́, o ní ọ̀sẹ̀ tí ó kọjá. Tí àwọn ọ̀sẹ̀ yẹn bá dẹ́tùn ṣe ń wá sí, bẹ́ẹ̀ náà ni màá ṣe máa ma mọ àwọn ìgbékalẹ̀ iṣẹ́ kalẹ̀ kí a fa fi lè mọ bí iṣẹ́ ṣe ń tẹ̀síwájú, bí iṣẹ́ yẹn ṣe ń progress lọ sí.